Ìbéèrè yin sọ pé báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Kí ni a ń pè ní ìṣòwò? Ìṣòwò ni a ń pè ní business ní èdè òyìnbó. Ìṣòwò jẹ́ kí èèyàn máa ra, kí èèyàn ta. Gẹ́gẹ́ bí iṣẹ́, tó jẹ́ pé ọ máa ra àwọn ọjà ní oríṣiríṣi, àbí kó ní ọjà pàtó kan tí wọ́n ń ra, tó dẹ̀ ní àwọn tí wọ́n náà ń ta fún, tí wá ń jẹ èrè kékeré lórí ọjà tí wọ́ ń ta. Ǹkan tí a ń pè ní ìṣòwò ni yẹn. Àbí kó jẹ́ pé o ní ilé iṣẹ́ tí ń po-- tí ń pisi nǹkan tuntun jáde, ara ìṣòwò náà ni elé yìí jẹ́. Ǹkan tí a ń pè ní ìṣòwò lé léyi Ẹ waa ń béèrè wipé báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Fún mi, ìwà ìṣòwò tèmi, ó jẹ́ ìwà tó dára tó jẹ́ pé ó ní gbedeke àti ìlànà tí èmi tí mo jẹ́ ẹni tí ń tà àti ẹni tí ń rà gbọ́dọ̀ tẹ̀lé. Ìlà ìwà ìṣòwò mi, ó jẹ́ ìwà tó jẹ́ pé lẹ́yìn tí n bá ṣe òwò tán, ẹni tí mo bá jọ ṣe òwò yóò tún fẹ́ bá mi ṣe òwò nígbà mí. Kì í jẹ ìw-- kì í ṣe ìwà tó búburú, kì í ṣe ìwà búburú, ìwà tó dára ni. Ni kí n tó lè bá èèyàn ṣòwò, màá kọ́kọ́ wo bí ènìyàn ṣe rí bóyá ó máa ń tẹ̀lé ìlànà, ìlànà ìṣe tí à ń ṣe bóyá i máa ń tẹ̀lé àbí kò kín ń tẹ̀lé. Lẹ́yìn náà, màá wa gbé àwọn òfin ìṣòwò táa fẹ́ ṣe, màá gbé kalẹ̀ fún àwọn mi jíjẹ. Tó bá jẹ́ pé ẹni tó fẹ́ bá mi ṣe òwò, ó jẹ́ ẹni tó jẹ́ pé ó lè bá àwọn òfin yìí mu, kò ní ṣì wàhálà àti bá irú ẹni náà ṣòwò. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí kò lè bá àwọn òfin yìí mu ni, wàhálà máa wà àbí ká mọ̀ lé bá ṣe òwò pẹ̀lú ara wa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà níbi iṣẹ́ mi, mi e fiì ṣe eré rara àti rara. Mo máa ń mú iṣẹ́ mi ní ọ̀kúkúndùn tó jẹ́ wípé níbi iṣẹ́ àwọn òṣìṣẹ́ wọn gbọ́dọ̀ ṣe eré, àsìkò ìsinmi wà, àsìkò ìṣe náà wà. Nígbà tí mo bá ń ṣe òwò pẹ̀lú àwọn oníbàárà mi, mi ò kí ń gba owó pínníṣípínníṣí bí ẹ máa rán. Ẹ̀ẹ̀mejì nìkan ni owó mo mọ̀-- ni a máa ń dá owó sí. Ní ìgbà tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra ọjà, ẹ máa san owó kékeré tí ọjà yín máa fi jáde. Nígbà tó jọ́ ẹ máa jáde, ẹ máa san ìyókù owó náà. Lẹ́yìn náà ẹ wa gba gbogbo ọjà yín. Bí mo ṣe máa ń ṣe òwò mi lé lé tó fi jẹ́ wípé òwò mi máa ń lọ dédé. Bí ìwà ìṣòwò mi ṣe rí ni èṣeun fún ìbéèrè tí ẹ bèèrè yìí.

Ìbéèrè yìí sọ pé wákàtí mélòó ni òun máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Kí ni à ń pè ní ojú ìbòjú ní èdè Yorùbá? Ojú ìbòjú jẹ́ àwòrán tí ènìyàn máa ń wò. Boyá eré orí ìtàgé ni wọ́n ń ṣe lórí ojú ìbòjú ni àbí òun ń wo ìròyìn, ìròyìn àgbáyé àbí ìròyìn abẹ́lé rẹ̀ àbí òun ń wo eré dáya, eré ìdárayá. Oríṣiríṣi nǹkan ni a máa ń wò ní ojú ìbòjú. Ojú ìbòjú jẹ́ nǹkan tí a ń pè ní tẹlifíṣàn ní èdè òyìnbó. Nǹkan tí ojú ìbòjú jẹ́ ni léyìí. Ni báyìí, ẹ̀ wa ń béèrè pé wákàtí mélòó ni mò máa ń lò níwon, mo tí máa fi ń wo ojú ìbòjú ní ojoojúmọ́? Lójojúmọ́ le, nígbà tí a ti kékeré, àwọn òbí mi kí ń gbà kí n jókòó níwájú ojú ìbòjú púpọ̀ púpọ̀, lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Nítorí náà, ó ti yi mọ́ mi ládagba, bí mo ṣe dàgbà níìsín, mi ò fi bẹ́ẹ̀ jókòó níwájú ojú ìbòjú àfi tí àwọn, ẹ́ẹ́, àgbábọ́ọ̀lù bá fẹ́ gbá bọ́ọ̀lù. Èyí tó jẹ́ pé kílọ́ọ̀bù tí mo fẹ́ràn jù bá fẹ́ gbá bọ́ọ̀lù, mo máa ń lọ wọ ojú ìbòjú. Ṣùgbọ́n a ti máa ń wo eré orí ìtàgé àbí a ti máa ń wo ìròyìn àbí nǹkan mìíràn, mì kìn sábà jókòó ti ojú ìbòjú. Yálá kí n wá ní orí fóònù mi àbí orí kọ̀m̀pútà àbí kí n máa ka wé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, láì, níìsín tí mi ò wá sí ní abẹ́ àwọn òbí mi mọ́, mo máa ń lo bí wákàtí kan àbí méjì níwájú ojú ìbòjú ní ojúmọ́. Ọjọ́ mi dẹ̀ ní mò lè máa ń jókòó rara níwájú ojú ìbòjú tó jẹ́ pé màá kan, màá kan máa tẹ́ fóònù mi àbí kí n máa lo kọ̀m̀pútà mi. Mí sì ń sábà jókòó níwájú ojú ìbòjú. Ẹ seun fún ìbéèrè yìí.

Ìbéèrè yín sọ pé, báwo ni ò ṣe máa ń rin ìrìn àjò lọ ibi iṣẹ́? Láàlákọ̀ọ̀kọ́ kí ni à ń pè ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ jẹ́ ibi tí ènìyàn máa tí ń lọ ṣe iṣẹ́ ọjọ́ rẹ̀ láti gba owó sínú apọ̀ rẹ̀ láti lè lo. Ibi iṣẹ́ jẹ́ ibi tí ènìyàn máa ń lọ ní gbogbo ìgbà àbí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àbí ní ọ̀ṣọ̀ọ̀ṣù láti ṣe iṣẹ́ ọwọ́ rẹ̀ bóyá wọ́n gbà ọ́ ni láti ṣe iṣẹ́ fún wọn ni àbí ìwọ lọ ní iṣẹ́ ara rẹ. Ibi tí à ń pè ní ibi iṣẹ́ ni. Kí là dẹ́ ń pè ní kí ènìyàn máa rin ìrìn àjò? Kí ènìyàn rin ìrìn àjò jẹ́ kí ènìyàn díde láti ibi kan lọ sí ibòmí. Yá kí ènìyàn rìn sẹ́ni àbí kí ènìyàn wọ mọ́tò àbí kí ènìyàn gùn kẹ̀kẹ́. Kí ènìyàn rin ìrìn àjò ní à láti ibi kan lọ sí ibòmíràn. Nǹkan tí à ń pè ní kí ènìyàn rin ìrìn àjò ni. Kí là dẹ́ ń pè ní kí ènìyàn rin ìrìn àjò ní èdè òyìnbó? À ń pè kí ènìyàn rin ìrìn àjò lédè òyìnbó ní travelling, travel. Bẹ́ẹ̀ni, nǹkan tí à ń pè ìrìn àjò lélẹ̀yi. Ẹ wá béèrè wípé báwo ni òun ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́. Gẹ́gẹ́ bí ènìyàn àti olórí iṣẹ́, mo gbọ́dọ̀ dé ibi iṣẹ́ ní àárọ̀ kùtùkùtù kí iṣẹ́ tó bẹ̀rẹ̀ tó jẹ́ pé èmi gangan ni máa darí àwọn tí wọ́n wá ibi iṣẹ́. Fún ìdí èyí, mo máa ń tètè lọ ibi iṣẹ́ mi. Tí mo bá dẹ̀ fẹ́ tètè dé ibi iṣẹ́ mi, mo gbọ́dọ̀ wọ nǹkan tó máa tètè gbé mi dé ibi iṣẹ́. Nítorí náà ni mo fi ní èyí kan tí à ń pè ní ọkọ̀, tí a tó ń pè ní mọ́tò ní èdè Yorùbá tó jẹ́ car ní èdè Gẹ̀ẹ́sì. Ọkọ̀ mi ni mo máa ń wọ̀ ní àárọ̀ àárọ̀ tí mo bá ń lọ ibi iṣẹ́ mi. Ọkọ̀ mi ni mo máa ń wọ̀ tí mo fi máa ń rin ìrìn àjò lọ ibi iṣẹ́ mi ní àárọ̀ ọjọ́kọjọ́ tí mo bá ń lọ ibi iṣẹ́. Nígbà tí mo bá ń lọ ibi iṣẹ́, mo lè yà, mo lè máa gbo orin nínú ọkọ̀ mi tó fi máa jẹ́ kí ìrìn àjò mi kó dùn kódẹ̀ yà àbí kí n yà kí n ra nǹkan tí à ń pè ní snacks ní èdè òyìnbó tí à ń pè ní ìpápánu ní èdè Yorùbá. Mo lè yà kí n ra snacks ní àwọn cafe tó wà ní ọ̀nà ibi iṣẹ́ mi láti ra àwọn kìnnìún tí màá fi máa jẹun níbi iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ ò ní tètè sú mi nígbà tí mo bá ń ṣe iṣẹ́. Bá ní mo ṣe máa ń rin ìrìn àjò. Mo dẹ́ máa ń rin ìrìn àjò lọ́pọ̀lọpọ̀ nítorí náà ọkọ̀ mi ló máa ń pé mi àti máa ń gbé káàkiri. Mo máa ń rin ìrìn àjò lọ ibi iṣẹ́ láti ibi kan lọ sí ibòmí. Lónìí mo lè kúrò ní àgọ́ iṣẹ́ ìní tó jẹ́ branch yìí láti lọ àgọ́ iṣẹ́ ibòmí tí wọ́n máa rán mi lọ, tí àwọn olórí máa rán mi lọ. So, nítorí náà màá ní dì, màá nílò láti gbé ọkọ̀ mi. Torí tí màá sọ wípé kí n lọ wọ ọkọ̀ èrò, owó tí màá ná, ó máa pọ̀ ju owó tí màá fẹ́ ra epo sórí ọkọ̀ mi lọ. Ṣùgbọ́n nígbà mi tí ọkọ̀ mi ò bá ṣiṣẹ́ àbí tí mo bá yá ẹni kan ní ọkọ̀ mi, mo máa wọ ọkọ̀ èrò ni lọ sí ibi iṣẹ́ torí ibi iṣẹ́ mi ó naṣẹ̀ díẹ̀ sílé. Nítorí náà màá lọ wọ ọkọ̀ èrò lọ ibi iṣẹ́. Ṣùgbọ́n ọkọ̀ èrò lọ́pọ̀ ìgbà kò kí ń yà, kò kí ń yà bí ọkọ̀ tèmi. Ọjọ́ tí mi ò bá wá ní ẹrù tí mò ń kó lọ ibi iṣẹ́, bóyá tí mi ò ní fáìlì púpọ̀ tí màá kó lọ ibi iṣẹ́, mo lè sáré gun kẹ̀kẹ́ èyí tí à ń pè ní motorcycle ní èdè òyìnbó. Mo lè sáré gun láti tètè dé ibi iṣẹ́ mi. Àwọn ọ̀nà mẹ́tẹ́ẹ̀ta tí mo máa ń gbá rin ìrìn àjò lọ ibi iṣẹ́ mi ni. Kò tíì sí ọkọ̀ ojú orin ní agbègbè tí mo wà, nítorí náà mi ò wọ ọkọ̀ ojú orin lọ sí ibi iṣẹ́. Mi ò wọ ọkọ̀ ojú orin lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ ń gbé mi kúrò ní ìlú tí mo wà, bóyá ń gbé mi lọ ìlú mi, bóyá bí òkè òkun àbí ìlú tó jìnà, mo máa wọ ọkọ̀ ojú òfuurufú, èyí tí à ń pè ní aeroplane. Ọ̀nà náà jẹ́ ara nǹkan tí mo máa ń wọ̀ láti ṣe ìrìn àjò lọ ibi tí iṣẹ́ bá gbé mi lọ. Ara àwọn bí mo ṣe máa ń rin ìrìn àjò mi lọ ibi iṣẹ́ mi lélẹ̀yi. Ṣùgbọ́n mi è kí ń wọ ọkọ̀ ojú irin lọ ibi iṣẹ́ rara àti rara. Ẹ ṣọ̀ fún ìbéèrè yín.

Ìbéèrè yín, ìbéèrè tó dára ni. Ìbéèrè yín sọ pé kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza. Gẹ́gẹ́ bí ẹni tó ti jẹ pizza fún ìgbà díẹ̀ bí ème ló kàn rí. Kí ni a ń pè pizza? Pizza jẹ́ ara àwọn oúnjẹ òyìnbó tí wọ́n ṣe. Pizza ó jẹ́ ara àwọn oúnjẹ òyìnbó tí wọ́n ṣe. Ó dà jẹ́ oúnjẹ kan tó dùn, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ràn jù. Ó jẹ́ oúnjẹ kan tó jẹ́ pé tó bá ti bèrè fún, o máa ń tètè yá àti se. Ó dà máa ń dùn àwọn èèyàn fẹ́ràn pizza púpọ̀ púpọ̀. Pizza jẹ́ oúnjẹ tó máa ń ṣara lóore ná. Jẹ́ oúnjẹ tó máa ń ṣara lóore. Àwọn ọ̀dọ́ wań dà fẹ́ràn pizza jù torí ó jẹ́ pé tí ẹ̀yin bá ti dé láti ibi iṣẹ́, èèyàn kàn lè bèrè, èèyàn lè order fún pizza. To de jẹ́ pé ní kíákíá ni èèyàn máa rí pizza rẹ̀ gbá. Ara àwọn ibi tí wọ́n ti ń ta pizza ni bíbàyè tí ó, tí ó gbajúmọ̀ gan púpọ̀ lágbàyé, òun ni Domino's Pizza. Domino's Pizza, kaluku mọ̀ wọ́n púpọ̀ púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wọ́n púpọ̀ púpọ̀ ní àgbáyé fún torí pé nǹkan pizza tí wọ́n máa ń ṣe, pizza tó dùn ni, tó dára tí àwọn èèyàn fẹ́ràn jù. Ó dà máa ń ṣe kíákíá, kì í pẹ́ kí èèyàn tó rí pizza jẹ lọ́dọ̀ wọn. Ẹ waa ń béèrè pé àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza mi. Àwọn nǹkan tí mo tún fẹ́ràn yàtọ̀ sí pizza mi tó jẹ́ pé mo fẹ́ràn tí wọ́n máa fi sori rẹ̀. Ẹ̀ ohun ni nǹkan tí a ń pè ní mushroom ní èdè òyìnbó. Mo ti gbàgbé nǹkan tí a ń pè ní èdè Yorùbá, mushroom dè ni. Ó máa ń dùn tí wọ́n bá fi sórí pizza, ó máa ń jẹ́ kí pizza dùn púpọ̀ púpọ̀. Mo ń fẹ́ràn rẹ̀ tí ó bá wà lórí pizza. Mo dà tí ń fẹ́-fẹ́ràn tí wọ́n máa fi bí wàrà, tí wọ́n máa fi bí wàrà sí, tí wọ́n fi wàrà tí a ń pè ní cheese ní èdè òyìnbó. Tí wọ́n bá fi wàrà kún pizza mi, ó má-mo máa ń fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Ó máa wú mí àti jẹ pizza tí wàrà bá ti wà ń bẹ. Nítorí wàrà nígbà mí, wàrà orí pizza, mà á ra pizza tí mo bá rí wàrà lórí rẹ̀ àbí tí wọ́n bá sọ pé wàrà wà tan tà pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn wàrà púpọ̀ púpọ̀ pẹ̀lú pizza. Tí pizza bá ti ní wàrà, mo lè jẹ, mo fẹ́ràn rẹ̀. Mi ò tí mọ ẹni tí kò tí ì jẹ pizza rí. Gbogbo àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi, gbogbo wọn ni wọ́n sọ pé wọ́n ti jẹ pizza tí mo mọ̀ tó dà mí lójú. Àwọn náà fẹ́ràn wàrà lórí rẹ̀. Bí mo ṣe mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ràn pizza tó bá tún ní wàrà ní orí rẹ̀. Ẹ̀ seun fun ìdáhùn, à, fún ìbéèrè yín. Mo de rò pé mo ti dáhùn yín dáadáa.

Ìbéèrè yin sọ wipé, báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Ke'ja ka kókó bẹ̀rẹ̀ pẹ̀lú ìtúmọ̀ ìlà. Ìlà jẹ́ bóya-- ìlà jẹ́ kí ẹ̀yàn tó, bóya ẹ fẹ́ gba ǹkan níìsín, àbí ẹ wà níwájú ẹni tí ẹ fẹ́ gbowó lọ́wọ́ wọn. Wọn máa ńí kẹ tò ní báǹkì, wọ́n má ńí kẹ tò ní ìlà kan tó gbọ̀ọ̀rọ̀. Ìlà wa jẹ́ tí ẹ̀yàn bá, tí ẹ̀yàn bá wà lórí line ní èdè òyìnbó àbí orí queue, ǹkan tí a ń pè ní ìlà ni. Nígbà mìí, ìlà lè gùn púpọ̀, tó jẹ́ pé o máa sún ẹ̀yàn tó bá wà ní, tí ẹ̀yàn bá wà ní orí ìlà. Nítorí náà, fún wíwo àkókò àbí jíjẹ àkókò kékeré, àkókò tí, tí ẹ̀yàn bá wà ní orí ìlà yẹn, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gbo orin. Mo máa tú tí mo bá wà ní orí ìlà báyìí, àbí kí ń máa tẹ fóònù mi, tó jẹ́ pé màá mọ àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èmi àti ẹni kan tí mo máa ra wá lájọ wà lórí ìlà, tàa dẹ̀ súnmọ́ra, a lè máa sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi àtọ̀ọ́rẹ́ mi bá lọ ilé-ìfowópamọ́, èyí tí à ń pè ní báǹkì, tó bá jẹ́ pé a jọ wà lórí ìlà, a lè máa sọ̀rọ̀ nípa bí ilé-ìfowópamọ́ ṣe máa ń ṣiṣẹ́, bí wọ́n ṣe máa ń operate. Tó jẹ́ pé wọ́n máa ń fi owó kalùkù sí àkáǹtì kalùkù, àbí ẹ̀yàn lè máa sọ̀rọ̀ nípa ǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé, ẹ̀yàn lè máa sọ̀rọ̀ nípa ǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ènìyàn, àbí kí ẹ̀yàn máa sọ̀rọ̀ nípa ǹkan tó ń ṣẹlẹ̀ ní, tí ẹ̀yàn wò lá, boyà bí àwòrán bọ́ọ̀lù tí ẹ̀yàn wò lánàá, ẹ̀yàn lè sọ̀rọ̀ nípaarẹ lórí ìlà tí àkókò ó fi lọ, tí àsìkò náà o fi kan ẹ̀yàn ní orí ìlà tí ẹ̀yàn bá wà. Àwọn ǹkan tí wọ́n-- àbí kí ẹ̀yàn máa gbo orin, kó mú headset rẹ̀ lọ́wọ́, ko fi sí etí. Nígbà tí o bá fi sí etí, ìgbọ́ orin rẹ tó fi sí etí kó mọ gbo orin, o ní tètè mọ̀ pé àkókò ti ń lọ pẹ̀lú àwọn ǹkan kọ̀ọ̀kan báyìí. Ǹkan tí, ara àwọn ǹkan tí mo máa ń ṣe lórí ìlà lẹ́lẹ̀yi tí àkókò tí àkókò fi máa ń lọ, tí mo máa fi ń rí àkókò lò lórí ìlà. Mi ò kí ń, mi kì í kan dúró lórí ìlà, ó máa súu mi, ẹ̀ṣẹ̀ máa ma rọ̀ mí tí mo bá kan dúró tí mi ò rí nkankan ṣe àbí tí mi ò rí nkankan wò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà dẹ́nìí tí ìlà bá wà ń bi kan bóyá bí àwòrán máa ń wà ní ibẹ̀ bí tífì tó jẹ́ pé wọ́n máa máa fi oríṣiríṣi ǹkan hàn, wọ́n lè máa fi ìròyìn hàn ní orí àwọn tífì báyìí. Ẹ̀yàn dẹ́ lemáa wò láti fi rí je kí àkókò lọ, tí ó fi, àsìkò ó fi kan ẹ̀yàn ní orí ìlà bí èmi ṣe máa ń dúró ní orí ìlà lẹ́lẹ̀ tí àkókò fi máa ń lọ. Ẹ̀ṣeun.

Ìbéèrè yìí sọ pé omi tí ò máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Kí n tó le dáhun ìbéèrè yìí, màá kókó fẹ́ ṣe ìtumọ̀ omi. Kí là ń pè ní omi? Omi jẹ́ ǹkan tí Ọlọ́run dá láti ìbẹ̀rẹ̀ ayé tó jẹ́ jẹ́ pé ènìyàn o lè ṣe láì mọ ń lò. Omi jẹ́ nnkan táa ń pè ní water ní èdè òyìnbó. Ènìyàn gbọdọ̀ máa ń mu omi gbogbo ìgbà tí ènìyàn bá fẹ́ ṣe ara rẹ̀ àbí tí ènìyàn bá fẹ́ kú. Omi jẹ́ ǹkan pàtàkì tó wà nínú ayé. Ìbéèrè yìí máa sọ pé omi tí ò máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Tí màá bá gbe ní ìwọ̀n lítà, èyí tó jẹ́ ọ̀nà tí àwọn òyìnbó fi máa ń wọn ǹkan tó máa ń sàn bí i omi. Màá ma mu tó bí lítà kan sí lítà méjì omi ní ojoojúmọ́ gẹ́gẹ́ bí omi tí mò ń mu àbí jù bẹ́ẹ̀ lọ. Níbo kí n kàn gbé ní bí mo ṣe lè rí sí, ó máa jẹ́ lítà kan sí lítà méjì omi tí mò ń máa ń mu ní ojoojúmọ́. Ó rí wí pé ó dáa kí ènìyàn máa mu omi gan gẹ́gẹ́ bí ènìyàn dáadáa ní ojoojúmọ́. Kò dẹ́ dáa kí ènìyàn máa mu omi tí ò da. Omi tó dáa ni kí ènìyàn máa mú. Omi inú ki, omi tí wọ́n ti yẹ̀wò tó dẹ̀jẹ́ pé ó dára kò lè ṣe ara ní àárẹ̀ kankan. Àwọn irú omi tó yẹ kí ènìyàn máa mú ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwọ̀n bí mo ṣe wò, màá ma mu omi tó lítà kan sí lítà méjì ní ojoojúmọ́.

Ìbéèrè tí ẹ béèrè yìí nísin yí ń sọ pé ṣe ó ti sìná rí? Kí ni ìtumọ̀ kí ènìyàn ṣìná? Kí ènìyàn ṣìná jẹ́ pe kẹ̀yàn ṣe bóyá àṣìṣe níbi ǹkan tí ẹ̀yàn máa ń ṣe, àbí kí ẹ̀yàn máa mọ nǹkan tí ń ṣe, àbí kí ẹ̀yàn máa ṣe nǹkan tí ó yẹ kó ṣe. Àrà nǹkan tí ènìyàn kan ń pè ní kí ẹ̀yàn máa ṣìna ni. Ìtumọ̀ kí ẹ̀yàn máa ṣìna ní èdè òyìnbó jẹ́ kí ẹ̀yàn wá wrong, kí ẹ̀yàn máa ṣe wrong thing. Ǹkan tẹ ń pè ní kí ẹ̀yàn ṣìna ní èdè òyìnbó ni. Lọ́wọ́ yìí, ẹ̀ wá ń béèrè pé ṣé o ti ṣìna rí? Ń, gẹ́gẹ́ bí ènìyàn, ènìyàn ò pé, ènìyàn ò pé pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àbí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn ti ṣìna tó jẹ́ pé wọ́n ti gbé ìgbésẹ̀ tí ó yẹ kán gbé. Fún ìdáhùn ìbéèrè yín, gẹ́gẹ́ bí ènìyàn tí ó pé mo ti ṣìna rí tí è sì ṣe ẹ̀ẹ́kan, tí è sì ṣe ẹ̀ẹ̀méjì, but ṣùgbọ́n, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ènìyàn ti ṣìna. Bóyá bí níbi ilé ìwé mi ní ìsìn nígbà ti mò wa léèwé, bóyá ó ní irú, irú iṣẹ́ kan tán fún wa wípé kí ẹ̀yàn ṣe, láti wá ìdáhùn sí isẹ́ yẹn. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yàn ṣe, bóyà ẹ̀yàn ti ṣìna nínú kí ẹ̀yàn máa ro àwọn nọ́mbà pọ̀, àbí kí ẹ̀yàn máa, kí ẹ̀yàn máa wà, ibí tí ẹ̀yàn ṣá tí ń wá ìdáhùn, ẹ̀yàn ti sìná, ẹ̀yàn ti lọ ṣe nǹkan tí ó yẹ kó ṣe. Gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí ọmọ ilé ìwé, ara nǹkan tí mò lè fi juwe kí ẹ̀yàn sìná ni eléyìí. Àbí kó jẹ́ pé ènìyàn ń lọ ibi kan, ènìyàn ò dẹ́, bóyá èyàn ti dé ibẹ̀, ti pẹ́, ó ti pẹ́ tí ẹ̀yàn ti dé ibẹ̀, ènìyàn ò dẹ́ ràntí ọ̀nà dáradára mọ́, ènìyàn lè sìná. Ẹ̀yàn lè yàwọ ibi tí ó yẹ kó wọ̀, àbí ká, ká ẹlòmí gàn sìyàn ní ọ̀nà kó jẹ́ pé bóyá òun ń bèèrè nǹkan, àwọn gán náà ò mọ̀, ṣùgbọ́n wọ́n ń juwe ibi tí ó yẹ kán juwe fún ẹ̀yàn, àbí nǹkan tí ó yẹ kó ṣẹlẹ̀ tó wọ́n sọ fún ẹ̀yàn wípé kí ẹ̀yàn ṣe wọ́n, ń jẹ́ kí ẹ̀yàn sìná nìyẹn. Ǹkan tí wọ́n ń pè ní kí ẹ̀yàn sìná nìyẹn. So fún ìdáhùn ìbéèrè yín bí ẹ ṣe béèrè tẹ́lẹ̀ pé ṣe mo ti sìná rí? Mo ti ṣìna rí tí kìí sì ṣe ẹ̀ẹ́kan, tí kìí ṣe ẹ̀ẹ̀méjì. Ará àwọn ìgbà kan tí mò ń sìná, òun ní ìgbà tán fún wa ní nǹkan láti ṣe níbi iṣẹ́ níbi tí mò ń ti ń ṣiṣẹ́, ṣùgbọ́n mi ò bojútó dáadáa, ó wá jẹ́ kí ń, jẹ́ kí ń lọ ṣe nǹkan mí tí ó yẹ kí ń ṣe. Mo sìná nìyẹn. Ará nǹkan tań pè ní kí ẹ̀yàn sìná ni. Àbí tí ẹ̀yàn máa ń bá ẹlòmí sọ̀rọ̀, ará bóyá ó ń sọ nǹkan tí kò yẹ kó sọ, àbí ó ń fi èsì, èsì tí ó jọ mọ́ ìbéèrè tí wọ́n béèrè, ó ń fi fún enì yen. Ará kí ẹ̀yàn sìná náà nìyẹn. Fún ìdáhùn ìbéèrè yín, mo ti sìná rí.

Ìbéèrè tí ẹ ń béèrè lọ́tẹ́ẹ̀ yí ó sọ pé, báwo ni ìgbéyẹwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ẹ ń béèrè pé iṣẹ́ tí mo kẹ́yìn ṣe, báwo ni ìgbéyẹwò rẹ̀ ṣe rí? Ẹn, kí ni a ń pè ní ìgbéyẹwò iṣẹ́? Ìgbéyẹwò iṣẹ́ jẹ́ bóyá iṣẹ́ t'ó bá ti ṣe tán tí wọ́n wa yan ẹni kan fún ọ láti wo iṣẹ́ náà bóyá o ṣe dára àbí o ṣe kó dára àbí ó ku bákan b'ó ṣe yẹ kó ó ṣe. Nǹkan tí a ń pè ní ìgbéyẹwò iṣẹ́ ni eléyìí, a ń béèrè pé báwo ni ìgbéyẹwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí. Iṣẹ́ tí mo kẹ́yìn ṣe bí oṣù díẹ̀ sẹ́yìn ní ilé ìwé tí mo wà. Àwọn iṣẹ́ tí wọ́n fún mi, nígbà tí wọ́n ń gbéyẹ̀wò, nígbà tí mo dáhùn rẹ̀ tán tí wọ́n ń gbéyẹ̀wò, ó dàbí pé mo ṣe dáradára ṣùgbọ́n ó kù díẹ̀ káa tò gẹ́gẹ́ bí ènìyàn tó yẹ kó tó lè ṣe ju bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ yẹn ó jẹ́ àwọn iṣẹ́ tó lágbára tó jẹ́ pé ẹni tí kò bá múra dáadáa, ó lè ṣìnà, ó lè má gba àwọn iṣẹ́ tí wọ́n fún. Ṣùgbọ́n mo gbìyànjú, mo ka ìwé, mo dẹ̀ tẹ̀lé àwọn ìlànà tó rọ̀ mọ́ iṣẹ́ yìí, mo dẹ̀ ṣe gẹ́gẹ́ bí agbára mi ṣe mọ̀ àti bí ìmọ̀ mi ṣe tó. Ṣùgbọ́n nígbà tí èsì ó jáde, èsì náà dára ṣùgbọ́n ó sì kù díẹ̀, èèyàn lè ṣe ju bẹ́ẹ̀ lọ, ó sì kù díẹ̀ ká tò. Bẹ́ẹ̀ ni ìgbẹyèwò iṣẹ́ tí mo, tí mo ṣe kẹ́yìn, bayi ni ó ṣe rí. Wọ́n máa ń ṣe ìgbéyẹwò iṣẹ́ ènìyàn ní oríkòrè bí i ọ̀sọ̀ọ̀sẹ̀, oṣooṣù àbí ọ̀dọ̀ọ̀dún àbí fún ìgbà díẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ilé ìwé bóyá bí lẹ́yìn oṣù mẹ́rin àbí oṣù mẹ́ta ni wọ́n máa ń ṣe ìgbéyẹwò iṣẹ́ t'a bá ti ṣe. Bóyá lẹ́yìn oṣù mẹ́rin sí ìsín, ó ní ibi kan tí á lọ, tí a ti lọ ṣe iṣẹ́ fún ìgbà díẹ̀, bóyá bí ó fún oṣù mẹ́fà láti lọ ní ìrírí bí wọ́n ṣe máa ń ṣiṣẹ́ níbẹ̀. Lẹ́yìn tí a bá ṣe iṣẹ́ yi tàn tí a bá kúróǹbi tí a ti ṣe ìrírí iṣẹ́ yìí, a tún wá láti wá jábọ̀ fún àwọn tí wọ́n rán wa lọ ṣiṣẹ́. Taa ba dẹ jábọ̀ fún wọn, wọ́n wá ṣe ìgbéyẹwò iṣẹ́ tí a ṣe bóyá a ṣe dáadáa àbí a ṣe dáadáa ó, bóyá a lọ túnṣe àbí àní túnṣe. Báwo yìí ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn mi ṣe rí.

Ìbéèrè yín lọ́tẹ́ yìí sọ pé báwo ni òun ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò lẹ̀ ń béèrè nípa rẹ̀. Kílà dẹ ń pè ní ohun èlò? Ohun èlò jẹ́ nǹkan tí ènìyàn ní láti lò. Jẹ́ pé nǹkan tó jẹ́ pé ènìyàn ń lò ní gbogbo ìgbà ni àbí ní àsìkò díẹ̀. Ǹkan tí ohun èlò jẹ́ lélèyi Kí wá ni oríṣi ohun èlò ni ó wà? Àwọn ohun èlò dáná wà, ohun èlò inú ilé wà, ohun èlò oòrín, ohun èlò ìpónmí, ohun èlò oríṣiríṣi, ohun èlò ilé ìwé, ohun èlò oríṣiríṣi ló wà gẹ́gẹ́ bí iṣẹ́ ènìyàn bá ṣe rí àbí bí ènìyàn bá ṣe ń gbé. Bẹ́ẹ̀ naa ni ohun èlò Kálukú ṣe máa ń yàtọ̀. Bó wà ni ènìyàn ṣe máa ń rí, bí òun ènìyàn ṣe máa ń rí ìpèsè ohun èlò? Ìpèsè ohun èlò tí ènìyàn bá fẹ́ ní tó jẹ́ ti tẹ̀ ènìyàn gangan, ènìyàn máa lọ ibi tí wọ́n tí ń ta láti rà. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń rí ìpèsè ohun èlò témi. Màá lọ ibi tí wọ́n ti ń ta ni màá dé ra. Tó bá jẹ́ pé àwọn èyí tí mo wá rí wipé kò sì n tòsí àbí tí ó wọ́n, tí mí ò lè rí rá ni kíákíá, mo ni màá béèrè ní orí ayélujára, ní orí Íńtánẹ́ẹ̀tì tí à ń pè ní online shopping tí màá ti béèrè, tí màá ti ra àwọn ohun èlò yìí. Ṣùgbọ́n àwọn ohun èlò titi orí ayélujára o lè tó ìgbà díẹ̀ kò tó dé, o lè tó bi ọjọ́ mẹ́ díẹ̀ kí èèyàn tó rí àwọn ohun èlò yìí gbá. Ṣùgbọ́n ohun èlò ayélujára máa ń sábà pé púpọ̀ ju àti ra àwọn ohun èlò tó kàn wà ní àwọn ọjà. Ohun èlò ibi iṣẹ́ náà wà tó jẹ́ pé èèyàn máa nílò láti rà àbí tí àwọn ibi iṣẹ́ máa nílò láti pèsè kí ènìyàn bá lè rí iṣẹ́ ṣe. Ohun èlò tí mo bá rí wipé mo nílò ni kanju kanju tó dé jé wipé mi ò ní, àwọn ohun èlò yìí ni màá lọ béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ àbí alábàágbé mi tí wọ́n bá ní láti yá lọ́dọ̀ wọn láti lò tí màá dẹ̀ ti lò ó tán, màá dàá padà. Tó bá jẹ́ wipé, tó bá jẹ́ wipé èyí tí mi ò ṣe ṣí dàá padà ni, màá rà á tí màá dẹ̀ dàá padà tí wọ́n bá ti, tí wọ́n bá ti rà á. Ẹ̀ṣeun fún ìbéèrè yín.

Ìbéèrè yẹn tọ̀ te yi sọ pé ṣe o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Kí ni àwọn ènìyàn? Àwọn ènìyàn ni a ń pè ní p-people or person ní èdè òyìnbó. Ènìyàn bíi tèmi ni àwọn káruku ọkùnrin, obìnrin tí wọ́n ń rìn ní orí ilẹ̀. Wà á ní, ṣe o máa ń ní ìrora? Ìrora jẹ́ bóyá bíi kí ojú máa ti yàn àbí kó le láti s-sọ̀rọ̀ àbí kí ǹkan máa dùn yàn. Ìbéèrè yẹn wáa ń sọ pé ṣe o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí irú ẹni tí èmi jẹ́, èmi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ó kàn jẹ́ wipé tí mo bá ń sọ̀rọ̀ níwájú bóyá bí ẹgbẹ́ àbí tí mò ń fi dánilẹ́kọ̀ọ́, àyà mí le kókó máa já kí ọkàn mi wà lókè. Ǹjẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn láti ní ìrora kó jẹ́ pé bóyá ara máa ma dùn mí or ọkàn máa ma dùn mí nígbà tí mo bá fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, ìyẹn kì í ṣelẹ̀. Rárá àti rárá. Mi n ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀. Òró le le láti sọ tó jẹ́ pé ọkàn eyàn le máa já ṣùgbọ́n kì í sì ìrora. Nígbà tí mo bá dé bá àwọn ẹlẹ́gbẹ́ mi náà sọ̀rọ̀, mo máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ ni mí kí ń jayà nígbà tí mo bá ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi sọ̀rọ̀. Ọkàn mi máa ń wà ní ìfarabalẹ̀ nígbà tí mo bá ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi sọ̀rọ̀ ni. Ìdáhùn fún ìbéèrè yín leleyi.

Ìbéèrè yẹn sọ pé, ṣe o máa ń ṣe ìmúdójúwọn software rẹ? Kí ni a ń pè ní software náà lákòókò? Software jẹ́ pé ó jẹ́ ara àwọn ǹkan tí ó wà ní orí kọ̀m̀pútà àbí orí fóònù. Ó máa ń jẹ́ kí wá rí kọ̀m̀pútà lo àwọn programs àbí àwọn app tó jẹ́ pé wọ́n create fún àwọn phone àbí computer tó máa ń jẹ́ kí ka lo kórí oríṣìíríṣìí ǹkan ṣe. Oríṣìíríṣìí software ló wà. Ọ̀pọ̀ àwọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn software ni wọ́n jẹ́ pé kì í ṣe ọ̀fẹ́, wọ́n máa ń ra ni. Ṣùgbọ́n àwọn èyí tí wọ́n máa ń rà yẹn ó máa ń jẹ́ ìwúlò gidigidi fún yàn. Irú àwọn graphic design software wà, àwọn gaming software wà. Oríṣìíríṣìí ni software wúlò fún. Software máa ń jẹ́ kí ayé rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń lo kọ̀m̀pútà. Software ó jẹ́ ara àwọn ǹkan tí wọ́n pèsè láti jẹ́ kí ayé rọrùn tó jẹ́ pé wọ́n fi ń ṣe AI nísinsìnyí. Ǹkan tí wọ́n ń pè ní AI ro silencer yìí nísinsìnyí, software kan ni wọ́n fi design rẹ̀. Software programming wà, oríṣìíríṣìí software ló wà. Kí ni a ń pè ní ìmúdójúwọn? Ìmúdójúwọn jẹ́ kí ènìyàn máa fi ǹkan ayé, kí a máa rọ́pò ǹkan ayé tẹ́lẹ̀ àbí ǹkan tó ti pẹ́ díẹ̀ kí a máa rọ́pò rẹ̀ pẹ̀lú tuntun, kí a máa update. Ní èdè òyìnbó, ǹkan tí ìmúdójúwọn jẹ́ ni elé. Ìbéèrè yín máa ń sọ pé, ṣe o máa ń ṣe ìmúdójúwọn software rẹ? Bẹ́ẹ̀ ni, fún ọ̀pọ̀lọpọ̀ software mi, èyí tí mo bá ní ń lò ti pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ń ṣiṣẹ́ mọ́ bí n pé mo ti ń lò wọ́n tẹ́lẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá ṣe ìmúdójúwọn rẹ̀ tó jẹ́ pé èèyàn ti pàrọ̀ rẹ̀ sí ì tuntun tó bá ṣẹ́ jáde, ó máa ṣiṣẹ́, ó máa ma ṣiṣẹ́ pẹ̀lú bóyá ara àwọn ǹkan tuntun tó ṣẹ̀ṣẹ̀ fi kún software náà. Ó máa ma ṣiṣẹ́ yàtọ̀, ó máa ma ṣiṣẹ́ gidi gan. Ó dẹ̀ máa kò ní máa gba àkókò tó kí ó rán àwọn software yìí tó ṣiṣẹ́. Ìtúmọ̀ ìmúdójúwọn ni elé. Mo tún máa ń, mo tún máa ń ṣe ìmúdójúwọn software orí fóònù mi náà kí n lè rí fóònù mi lọ́kùnrin rẹ bá gbádùn iṣẹ́ rẹ̀. Torí fóònù lè ti slow tó ní di ìmúdójúwọn kí èèyàn pàrọ̀ rẹ̀ pẹ̀lú tuntun, kí èèyàn pàrọ̀ èyí tó ti gbó pẹ̀lú tuntun. Ẹ̀ṣẹ̀ ọ́n fún ìbéèrè yín.